Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Nígbà mí, ènìyàn máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ láti lè kọ́ ẹ̀kọ́ tuntun nídi iṣẹ́ náà. Ni ní ilé ìwé gíga, wọ́n máa ń rán wa lọ kí á lọ ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ènìyàn láti lè kọ́ ẹ̀kọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Mo kọ́, mo kọ́ ọ̀nà bí a ti ń ya àwòrán ní ilé ìwé gíga. Oríṣiríṣi nǹkan ni mo sì lè fi ya àwòrán. Mo lè lo fóònù, mo sì lè lo oríṣiríṣi kámẹ́rà láti fi ya oríṣiríṣi àwòrán tí ènìyàn bá fẹ́

Mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní òwúrọ̀ yìí. Mo máa ń lọ sí ilé oúnjẹ dáadáa, pàápàá jùlọ ní ọjọ́ tí un kò bá ní okun láti se oúnjẹ fúnra ra mi. Mo máa ń lọ sí ilé oúnjẹ láti ra oúnjẹ kíákíá, pàápàá jùlọ tí kò bá sí àkókò láti se oúnjẹ fúnra ra mi.

Àwon email mi, mo máa ń to gbogbo won sí ààyè won. Àwon email tó jọ mọ́ isẹ mo máa ń fi won sọ́tọ̀, email tó jọ mọ́ ǹkan tèmi tàpáárà mi mo máa fi sọ́tọ̀, email tó jọ mọ́ ìpolówó náà mo máa fi gbogbo won sọ́tọ̀ kí won má bá dàpọ̀ mọ́ra won.

Orí kìí fọ́ mi ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀ẹ̀kan kan tí orí bá fọ́ mi a jẹ́ pé mo ti ṣe iṣẹ́ púpọ̀ jù tàbí ebì ń pa mímì ọ mi. Ó kò ha tètè rí oúnjẹ ọjọ́ nìkan ló máa ń jẹ́ kí orí fọ́ mi tàbí tí ara mi kò bá yá. Ṣùgbọ́n tí ohunkóhun kò bá ṣe mi, orí kò kí ń fọ́ mi rárá.

Mo fẹ́ kọ́ èdè Faransé nítorí mo fẹ́ràn bí àwọn òyìnbó láti ìlú Faransé tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ilé iṣẹ́ mi bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀, èdè wọn dùn létí ó sì dùn ún kọ. Bákan náà torí rẹ̀ ni mo ṣe fẹ́ kọ́ èdè wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú ara mi dáradára nípa gígé irun mi, gígé ikanna, jíjẹun lásìkò àti jíjẹ ounje pẹ̀lú abọ́ tó mọ́, pípa mímu omi tó mọ́ tí kò sì ní ìdọ̀tí, wiwọ aṣọ tí kò dọ̀tí, aṣọ tó mọ́ ní gbogbo ìgbà.

Rárá o, èmi kì ń wọ gíláàsì. Ojú mi mọ́lẹ̀ kedere. Àwọn tí ojú wọn kò bá ṣe dáadáa, àwọn ni ò máa ń wọ gíláàsì láti fi ríran. Gíláàsì kan ṣoṣo tí mo máa ń wọ, òun náà ni gíláàsì òòrùn, kí òòrùn má bà wọ inú ojú mi. Lẹ́yìn yẹn, kò sí gíláàsì mi mọ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí etí òkun nítorí mo mọ̀ wẹ̀. Mo sì fẹ́ràn kí máa wo bí omi náà ṣe ń ru sókè, tó ń ru wálẹ̀, tó sì máa ń ru síwájú, tó máa ń padà sẹ́yìn àti àwọn ọkọ̀ ojú omi ńlá ńlá tó máa ń wà lórí rẹ̀. Mo fẹ́ràn láti máa wo wọ́n.

Mo máa ń fọ eyín mi ní ẹ ẹméjì lójoojúmọ́. Àkọ́kọ́ ní àárọ̀ tí mo bá kọ́kọ́ jí, eyín mi ni màá kọ́kọ́ fọ. Eléèkejì lálẹ́ lẹ́yìn tí mo bá ti jẹun tán, mo sì máa fọ eyín mi náà lálalẹ́ kí n tó bọ́ sórí ibùsùn lọ sùn. Èyí ṣe pàtàkì kí ìlera eyín mi lè wà ní pípé, kí n má ba à ní ìṣòro àti ìlera ní eyín.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ìparí ọ̀sẹ̀, pàápàá jùlọ ní ọjọ́ àbámẹ́ta ni mo máa ń fọ ọkọ̀ mi kí n lè ráyè gbe lọ sí ilé ìjọsìn lọ́jọ́ kejì ní mímọ́ tó tó àti fún ìgbáradì fún ọ̀sẹ̀ tuntun. Ní ọ̀sẹ̀ tuntun tí a ṣẹ̀ṣẹ̀ mú.

Lẹ́yìn tí mo bá ti ṣe gbogbo iṣẹ́ ojúmọ́tọ́ àti iṣẹ́ ilé tí mo bá jẹun tán lálẹ́, àkókò tí mo máa ń lọ sùn ó jẹ́ láàárín, láàárín wákàtí mẹ́sàn-án alẹ́ sí wákàtí mẹ́wàá. Láàárín wákàtí kan yẹn ni mo máa fi bọ́ sórí ibùsùn tí mo sì máa ti sùn.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí ó pọ̀ gan. Bí àpẹẹrẹ, mo ti ṣe ètò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti ṣèrè lọ sí etí òkun láti lọ wẹ̀ ní ọ̀sẹ̀ yìí. Ní ìparí ọ̀sẹ̀ yìí, mo ti se ètò ẹ̀mí kíkà lára mi láti lọ sí sinemá wo fíìmù tuntun àgbéléwò tó ṣẹ̀ṣẹ̀ jáde ní ọ̀sẹ̀ tó kọjá. Mo ti se ètò láti lọ kí àwọn ẹbí mi náà nílé wọn.

Nígbà mí ẹ̀rọ ayàrá bi asa máa ń daṣẹ́lẹ̀, wọ́n sì máa ń ní ìṣòro, ṣùgbọ́n tó bá ti ní ìṣòro bẹ́ẹ̀ yen, mo máa pa, mo sì máa túntọ̀, tàbí kí n pe àwọn tó mọ̀ nípa rẹ̀ kí wọ́n máa bá mi tún un ṣe, tàbí kí n tún ṣe fúnra ra mi tó bá jẹ́ nǹkan tí kò le lo lọ títí.